Rárá, mi ò kí ń jẹ gọ̀mù. Mi ò fẹ́ràn láti máa jẹ gọ̀mù torí wípé ó máa ń ba eyín jẹ́. Yàtọ̀ sí gọ̀mù, àwọn nǹkan dídùn bí sweet, biscuit, coke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa ń ba eyín jẹ́. Àwọn tó dẹ̀ máa ń jẹ gọ̀mù ní agbègbè àwọn ènìyàn, wọn kò kí ń fi bẹ́ẹ̀ fẹ́ràn wọn torí wípé bí wọ́n ṣe máa ń jẹ gọ̀mù lẹ́nu kò sunwọ̀n, kò dáa láti máa gbọ́. Àwọn ẹlòmíràn a sì máa jẹ gúọ̀mù, wọ́n a máa fi pa ariwo. Ìdí nìyẹn témi ò kí ń ṣe ń jẹ gọ̀mù.

Mo máa ń fọ ọkọ̀ mi ní òorèkóòrè, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa fọ ju tó bá ti di wikendi Ìyẹn Friday, Saturday ni mo fẹ́ràn láti máa fọ ọkọ̀ mi. Àmọ́ nígbà mí tí n bá fẹ́ gbé jáde láàárín ọ̀sẹ̀, láàárín Monday to Friday, màá kan fi táwẹ́lì sínú omi, màá fi nù ú ní ara, màá ní sùúrù kò gbẹ, màá dẹ́ gbé jáde. Àmọ́ tó bá ti di ọjọ́ Saturday tàbí ní weekend, màá fọ, ti inú ti ta, màá gbọn inú rẹ̀, màá nu dashboard àti àwọn ibi tí ó bá dọ̀tí, màá ṣe, a sì mọ́ tónitóni.

À, àkókò pẹ̀lú àwọn ẹbí mi, mo máa ń lò dáadáa, mo máa ń lò pẹ̀lú ìfẹ́. A lè jọ jókòó sínú sitting room kí a jọ máa sọ ọ̀rọ̀. Òníkálukú á sọ bí iṣẹ́ ṣe ń lọ àti bí family gbogbo náà ṣe ń lọ. Òníkálukú á jọ sọ̀rọ̀, àa jọ jíṣòrò, à jọ jìròrò. A tún lè sọ ọ̀rọ̀ politics, ọ̀rọ̀ òṣèlú, a lè sọ ọ̀rọ̀ fíìmù. A ṣà mọ̀ wípé gbogbo wa à jókòó. A lè sọ̀rọ̀ fúnbi wákàtí kan sí wákàtí méjì torí wípé a kò tún mọ àkókò tí a ó pàdé mọ́. Ṣùgbọ́n ìgbà péréte tí a bá máa lò pẹ̀lú ara wa ó máa ń jẹ́ ìgbà tó da tí oníkálukú máa gbádùn ara rẹ̀ tí a á sọ̀rọ̀ tí a sì jọ́ rẹ́rìn.

Mi kò mọ̀ bí mo ṣe ga tó, ṣùgbọ́n mo lè sọ wípé mo máa tó bí i 5 foot 11. 5 foot 11 ni height mi. Mi ò kúrú, bẹ́ẹ̀ ni mi ò sì ga púpọ̀. Mo wà ní àárín méjì. Mo ga ju ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ, èmi àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà a sì tún sì jẹ́ height kan náà.

Bẹ́ẹ̀ni mo máa ń dé ní àkókò. Mo jẹ́ ẹnìkan tí kò fi àkókò ṣeré rárá. Tí wọ́n bá sọ wípé kí a dé bíkan ní ago márùn-ún, mo máa ń jẹ́ kó jẹ́ wípé kó tó di ago márùn-ún mo ti dé ibi bẹ́ẹ̀. Ìgbà míì mo ti le dé beẹ̀ ní ìṣẹ́jú mẹ́wàá ṣáájú. Mo máa ń ṣe báyìí torí wípé èmi kò fẹ́ kí wọ́n máa fi àkókò tèmi náà ṣòfò. Torí bẹ́ẹ̀ mi ò ní fi àkókò ẹnikẹ́ni náà ṣòfò.

Ee, ó ti pẹ́ tí mo ti ní àlà burúkú kẹ́- kẹ́yìn. Torí wípé ìgbà mìíràn àwọn àlà tí mo máa ń lá tó jẹ́ burúkú, ó máa ń jẹ́ nípa àwọn movie tí mo bá wò. Tí bá wo horror movie tàbí action movie, àwọn àlà tí mo máa ń lá ó máa jẹ́ nípa movie tí ń bá wò. Tó ti ń bá wá wo horror movie, ìyẹn fíìmù tó máa ń dẹ́rùba ènìyàn, tí ń bá wá fẹ́ lá là, mo máa fi lá àlà. Àwọn ìgbà yẹn ni mo lè sọ wípé mo máa ń lá àlà burúkú. Ṣùgbọ́n ẹnu ìjọ mẹ́ta sí mẹ́rin yìí tí mi ò tíì wo horror fíìmù, mi ò tí ì lá àlà burúkú.

Mo fẹ́ràn coffee. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn tea. Torí wípé tí mo bá n mu tea, ó ní bí ó ṣe máa ń rí ní ẹnu mi. Ó ti máa ń dùn jù. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó sì máa ń yà mí ní ìgbẹ́. Ṣùgbọ́n tí mo bá mu coffee, coffee ó máa ń mú mi jí, mo máa wà active dáadáa. Mo sì like bí ó ṣe korò fẹ́ẹ́rẹ́ lẹ́nu, kò dùn jù. Tí n bá fi sugar sí, kò kí ń dùn lọ títí. Bẹ́ẹ̀ ni mo fẹ́, bẹ́ẹ̀ ni mo fẹ́. Mi ò fẹ́ nǹkan tó dùn jù ní àgọ́ ara mi àti wípé coffee náà ní iṣẹ́ tó ń ṣe ní ara.

Mo fẹ́ràn jíjó dáadáa. Mo fẹ́ràn jíjó lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n mo jẹ́ ènìyàn kan tí kò lè jó. Mi ò lè jó rárá àti rárá. Ṣùgbọ́n lẹ́nu ijọ́ mẹ́ta yìí ni mo ti ń wo fídíò àwọn ènìyàn tó ń jó. Mo sì ń gbìyànjú láti kọ́ bí wọ́n ṣe ń jó. Bí mi ò bá ti lè jó dáadáa, mo ṣà ń kọ́ pí bí wọ́n ṣe ń gbé ẹsẹ̀ lọ́tun àti sí òsì. Mo dẹ̀ mọ̀ wípé tí mo bá ń practice déédé, tí mò ń practice dáadáa lóòrèkóòrè, èmi náà mo máa mọ̀ bí wọ́n ṣe ń jó. Láìpẹ́, mo dẹ̀ mọ̀ wípé mo máa bẹ̀rẹ̀ sí ní jó dáadáa. Ẹsẹ̀ ijó mi ó máa yàtọ̀. Màá lè jó lójú àwọn ènìyàn. Màá tún lè jó ní ojú agbo ilé.

Rárá, mi ò fẹ́ràn láti máa pín oúnjẹ mi, ṣùgbọ́n tí mo bá ní èèyàn tí ó fẹ́ jẹun, mo lè gbé oúnjẹ mi fún un kí n lọ se òmíràn, tàbí kí n se titi ẹ̀ papọ̀ mọ́ lẹ́ẹ̀kan bí mo bá ṣe ń bu titi tèmi kí èmi náà kí ó bu titi ẹni náà. Ṣùgbọ́n pé kí n pín oúnjẹ mi sí méjì tàbí kí n bù kúrò ní ara rẹ̀ fún ẹlòmíì, rárá mi ò fẹ́ràn rẹ̀.

Fóònù alágbèéká tí mo ń lò Samsung ni Samsungi S22 Plus. Samsungi jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tó ń ṣe fóònù ní àgbáyé. Lẹ́yìn Samsung, iPhone ló tún tẹ̀lé, lẹ́yìn iPhone, Google Pixel ló tún ṣe ìkẹta. Àwọn ẹlòmíràn ò fẹ́ràn láti máa lo Samsung nítorí wípé tí ó bá jábọ́ tàbí tí ǹkan kan bá ṣe sikirin rẹ̀, owó tí wọ́n máa fi rọ́pò sikiin mi ó tó ra fóònù tuntun, òun ni àwọn ènìyàn ṣe máa ń sá láti máa lo Samsung. Àwọn ẹlòmíràn sì wà tó jẹ́ wípé iPhone ni wọ́n fẹ́ràn láti máa lò jù. Àwọn mìíràn náà dẹ̀ tún wà tó jẹ́ wípé Google Pixel yẹn gan-an ni wọ́n fẹ́. Àmọ́ èmi nítèmi láti ìgbà tí mo ti ń lo fóònù alágbèéká, Samsung fóònù ni mo yàn láàyò láti máa lò ní gbogbo ìgbà. Mo máa ń tọ́jú Samsung fóònù mi dáadáa, mi ò kín ń jẹ́ kó jábọ́, mi ò dẹ̀ kín ń mú sí ibikíbi debí wípé wọ́n máa mú lọ.

Mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin tí mo máa ń play gba Spotify tó máa ń kọ̀nẹ́ẹ̀tì fóònù mi mọ́ speaker inú mọ́tò mi pẹ̀lú Bluetooth. Tí má ti kọ̀nẹ́ẹ̀tì rẹ̀ tán, màá wá máa play orin láti Spotify app ní orí fóònù mi, a sì máa dún jáde nínú speaker ọkọ̀ mi.

Rárá o, mo jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran dáadáa, kódà mo máa ń jẹ ẹran ní ọ̀pọ̀lọpọ̀. Mo fẹ́ràn ẹran gidi. Irú àwọn ẹran tí mo máa ń jẹ, bí ẹran màlúù, ẹran ewúrẹ́ àti àwọn ẹran ìgbẹ́ inú igbó. Ẹran jẹ́ orísun protein fún ara. Ó máa ń ṣe ara lóore gan-an ni. Ó sì ní àǹfààní gidi tó ń ṣe fún ara. Ìgbà míì mo máa ń wo àwọn ẹni tí kò kí ń jẹ ẹran. Wọ́n á ní pé àwọn vegetarian. Màá ma wò wọ́n wípé, báwo ni ẹ̀yàn ṣe wà tí kò ní fẹ́ràn láti máa jẹ ẹran? Ẹran tó sì jẹ́ orísun protein fún ara. Ìkan lára àwọn vitamin tí ara nílò, ó máa ń wà ní inú ẹran. Báwo ni àwọn ará ibí yìí wọn ṣe máa rí vitamin yìí tí wọn kò bá jẹ ẹran?

Rárá, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, torí wípé ní ìlú ibi tí mo wà kò sí ọkọ̀ ojú irin kankan ní ibi bẹ̀. Ìdí nìyẹn tó jẹ́ wípé mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ṣùgbọ́n mo ní àwọn ọ̀rẹ́ tí ó ń gbé ní inú ìlú tí ọkọ̀ ojú irin ti ń ṣiṣẹ́ dáadáa, tí wọ́n sì máa ń gun ọkọ̀ ojú irin, wọ́n máa fi ń lọ láti ìlú kan sí ìlú kejì. Ṣùgbọ́n èmi nítèmi, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, ó sì máa ń wù mí kí n rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Bóyá tí n bá ti lọ sí ìlú àwọn ọ̀rẹ́ mi tí ọkọ̀ ojú irin ń ṣiṣẹ́ ní ibi bẹ̀, mo máa gbìyànjú láti wọ ìkan nínú ọkọ̀ náà kí n sì fi rìn láti ibi kan lọ sí ibi kejì.

Àwọn ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn òun ni Hollywood. Ìyẹn àwọn movie tí wọ́n ṣe ní ìlú òyìnbó tí wọ́n sọ èdè gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n mo máa ń wo oríṣiríṣi eré ìdárayá tí wọ́n máa ń ṣe orílẹ̀ èdè àgbáyé. Àwọn tó ń ṣe ní ìlú Nàìjíríà tó jẹ́ Nollywood titi India tó ń jẹ́ Bollywood, titi Korea tí ó ń jẹ́ K-drama, titi àwọn Japanese àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo rẹ̀ ni mo fẹ́ràn láti máa wò. Ṣùgbọ́n mo fẹ́ràn titi Hollywood gidigidi gan ni. Torí wí pé wọ́n mọ fíìmù ṣe dáadáa. Gbogbo ètò bí i gbogbo stori fíìmù yẹn ṣe fẹ́ rí, wọ́n máa ń mójútó dáadáa. Wọ́n sì máa ń ná owó sí fíìmù wọn gan ni. Fíìmù náà ó sì máa ń dùn. Ó máa ń ṣe mí bẹ́ẹ̀ ni wípé èmi gangan gan gan ló wà nínú fíìmù náà tí mò ń acti.

Ó rọrùn fún mi gidi láti dárí àwọn ènìyàn jí torí wípé mojẹ́ èèyàn kan tí ó kì í fi nǹkan sínú lọ títí tí ènìyàn bá ṣẹ̀ mí. Ní ẹ̀ṣẹ̀kẹ̀sẹ̀ ní ojú kan náà ni mo máa sọ fún ẹni náà wípé "O ṣẹ̀ mì" tàbí "Nǹkan tó o ṣe ó bí mi nínú". Lẹ́sẹ̀kẹsẹ̀ náà, tẹ́ní yan bá sọ wí pé "Kì í má bímú, ó ti tán", ìbẹ̀ là máà parí ọ̀rọ̀ sí. Mo máa dáríjì, ó sì ti tán nínú mi. Miò fẹ́ràn láti máa gbé ọ̀rọ̀ sí ọkàn torí wípé gbé gbé ọ̀rọ̀ sí ọkàn kò jẹ́ nǹkan tó dára lọ tití, ó máa ń fa inúni bíní, ó máa ń jẹ́ kí èèyàn kan máa wùwà láìnídìí sí ọmọ ẹnìkejì. Tín bá gbé ọ̀rọ̀ ènìyàn sí inú, ọkàn mi ò ní mọ́ sí onítoun. Gbogbo nǹkan tí ẹni náà bá dẹ̀ ṣe ni á máa bími nínú ódi ìgbà tín bá sọ ọ̀rọ̀ náà síta, torí náà ni mo ṣe tètè máa ń dáríji ènìyàn kí ó le kúrò ní ọrùn mi.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò ní orí kọ̀ǹpútà mi. Ètò ààbò fún kọ̀ǹpútà jẹ́ àwọn application tí wọ́n máa ń lò lórí kọ̀ǹpútà tí ó máa ń dáàbò bo ẹni tó ń lo ẹni kọ̀ǹpútà náà àti kọ̀ǹpútà náà tìkálára rẹ̀. Àwọn ètò ààbò kọ̀ǹpútà wọ́n máa ń dáàbò bo kọ̀ǹpútà láfún àwọn ẹni ibi tí wọ́n fẹ́ jí information ènìyàn lórí kọ̀ǹpútà náà. Wọ́n máa ń block access àwọn ẹni ibi tí wọ́n fẹ́ jí file àbí information tàbí tí wọ́n fẹ́ fi virus sí orí kọ̀ǹpútà ènìyàn. Ètò ààbò ó ṣe kókó fún kọ̀ǹpútà gidi gan ni torí wípé oríṣìíríṣìí sáìtì tí ènìyàn ń lọ ní ojoojúmọ́ ló ní oríṣìíríṣìí àwọn malicious content tí ó wà ní orí wẹ́ẹ̀bụsáìtì náà. Tí èèyàn tó ń lo kọ̀ǹpútà ò bá wá fẹ́ kí irú àwọn malicious content náà bíi virus tàbí nǹkan kan kí ó wá sórí kọ̀ǹpútà ẹ, ó nílò láti setup ètò ààbò fún kọ̀ǹpútà titi rẹ̀. Ǹnkan yẹn, nǹkan tó máa pa kọ̀ǹpútà ẹni náà mọ́ nìyẹn.

Mo sì lọ sí ilé ìkàwé ní àná. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìkàwé torí wípé ibẹ̀ nìkan ni mo ti le dá wà tí mo máa ka ìwé láìsí ariwo tàbí láìsí distraction láti ọwọ́ ẹnikẹ́ni. Nínú ilé ìkàwé tí mo máa ń lọ, shelf oríṣiríṣi àti kọ̀m̀pútà oríṣiríṣi ló wà níbi bẹ́ẹ̀. Tí o bá mú ìwé tí o fẹ́ kà, tí o bá wà níbẹ̀ tí o bá rí, o lè jókòó sí orí kọ̀m̀pútà. Kọ̀m̀pútà náà ní oríṣiríṣi catalogue. O máa sign in pẹ̀lú student ID card ẹ. Tí o bá ti wọlé sí orí kọ̀m̀pútà náà, o máa rí oríṣiríṣi ìwé tí ó ń wà ní onírúurú níbẹ̀. Oríṣiríṣi ìwé ni o lè kà. Wà á dẹ̀ ká láìsí ariwo, láìsí ìdíwọ́ láti ọwọ́ ẹnikẹ́ni.

Àwọn ẹ̀bùn tí mo máa ń fún ènìyàn ó máa ń yàtọ̀ síra. Irú ẹ̀bùn tí mo máa fún ẹni kìíní ó máa yàtọ̀ sí irú ẹ̀bùn tí mo bá fẹ́ fún ẹni kejì. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹni kejì náà sì máa yàtọ̀ sí titi ẹni kẹta. Nítorí wípé kí n tó fún èèyàn ní ẹ̀bùn, mo máa kọ́kọ́ wo ènìyàn dáadáa. Màá wo àwọn nǹkan tó fẹ́ràn, màá wo àwọn nǹkan tí ó nílò, àwọn nǹkan tó fẹ́ láti máa lò, àwọn nǹkan tí ó máa ń lò déédéé. Irú àwọn nǹkan bẹ́yẹn ni mo máa ń wò kí n tó fún èèyàn ní ẹ̀bùn. Tí n bá wá wò tán, màá wá wá nǹkan nínú gbogbo àwọn nǹkan tí n bá wò. Mo lè wá nǹkan ẹyọ kan tó fẹ́ràn jùlọ tàbí nǹkan ẹyọ kan tó nílò gidigidi. Òun ni màá wá tí màá sì fi ṣe ẹ̀bùn fún un. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe fún àwọn ọ̀rẹ́ mi. Mo máa wo àwọn nǹkan tán fẹ́ràn jùlọ tàbí nǹkan tí wọ́n fẹ́ tí wọn kò ní. Wọ́n ni màá sáré tí màá wá tí mo máa wá fi fún wọn ní ẹ̀bùn. Tí n bá sì ti fún wọn tán, inú wọn máa ń dùn gidigidi. Wọ́n máa ń sọ wípé báwo ni mo ṣe mọ̀ wípé nǹkan báyìí ni wọ́n fẹ́? Tàbí báwo ni mo ṣe mọ nǹkan tí wọ́n n lò gidigan tí wọ́n fẹ́ràn láti máa lò?

Oṣù August ni wọ́n bí mi, ìyẹn oṣù kẹjọ. Wọ́n bí mi ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ which is August mẹ́rìndínlógún ni ọjọ́ ìbí mi. Àwọn ọmọ tí a máa ń bí ní àsìkò yìí ni wọ́n máa ń pè ní Leo. Ọmọ Leo ni mí, mo sì fẹ́ràn ọ.

Mi ò kí ń fi bẹ́ẹ̀ ra ẹ̀rọ ayárabíàṣà tuntun, torí wípé eléyìí tí mò ń lò kò sí ǹkankan tó ń ṣe. Kí n tó ra ẹ̀rọ ayárabíàṣà tuntun tàbí kí n tó rò ó lọ́kàn wípé mo fẹ́ ra tuntun. Ilé yìí tí mo bá ń lò lọ́wọ́ ó gbọ́dọ̀ ní ǹkan tó ń ṣe. Tí ǹkankan ò bá ṣe tó bá ń ṣiṣẹ́ dáradára, mi ò ní ní lọ́kàn láti ra ẹ̀rọ ayárabíàṣà tuntun. Ìgbà mí dẹ̀ wá tó jẹ́ wípé tí owó bá pọ̀ gidi ní ọwọ́ mi, tí mo sì ń ro wípé eléyìí tí mò ń lò yìí kò dára tó tàbí kò wá updated, mo máa gbìyànjú láti ra ẹ̀rọ ayárabíàṣà tuntun tí màá máa lò tí ó sì máa ṣiṣẹ́ gidigidi ju èyí tí mò ń lò ní ọwọ́ lọ.

Mo fẹ́ràn adùn vanilla, adùn chocolate àti adùn strawberry. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni mo fẹ́ràn gidigidi torí wípé ó máa ń dùn, ó sì dára ní ẹnu, ó sì máa ń tutù ní ọ̀fun. Ṣùgbọ́n tí wọ́n bá ní wípé kí n mú nínú mẹ́tẹ̀ẹ̀ta, elé yìí máa ṣòro díẹ̀ fún mi torí wípé mo fẹ́ràn mẹ́tẹ̀ẹ̀ta gidi. Tí bá lọ sí supermarket, mo máa ń wá àwọn ice cream one litre tó jẹ́ wípé oríṣi flavour mẹ́ta yìí, oríṣi adùn mẹ́ta yìí ni ó máa wà nínú rẹ̀. Tí bá ti rí, òyẹn gan-an ni mo fẹ́ràn láti máa gbé ní supermarket. Àmọ́ tí mi ò bá ti rí, mo lè rà wọ́n ní ẹyẹ ẹyọ. Ó máa jẹ́ wípé mo máa ra adùn mẹ́ta ni ní ọ̀'tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n tí wọ́n bá wá sọ wípé kí n mú ẹyọ kan pàtó, mo máa mú strawberry torí wípé ó dùn lẹ́nu, ó tún jẹ́ adùn titi èso.

Bẹ́ẹ̀ni, mò ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀. Ìdí tí mo dẹ̀ máa fi ṣe iṣẹ́ ọ̀fẹ́, ìdí ranpẹ́ ni. Torí wípé ìgbà tí mo ṣì kọ́kọ́ ń kọ́ graphic design, àwọn èyàn tí n bá ti rí wípé wọ́n nílò graphic designer, mo máa apply fún un, mo sì máa bá wọn ṣe iṣẹ́ ọ̀fẹ́. Nípa ṣíṣe iṣẹ́ ọ̀fẹ́ yìí, mo máa ní experience sí i, mo máa mọ bí wọ́n ṣe ń ṣe design dáadáa sí i. Àwọn ẹni tí mò ń ṣe iṣẹ́ fún, wọ́n máa le correct mi. Wọ́n á le sọ wípé ibi báyìí ló kù sí i, ibi báyìí ò ṣe dáadáa, báyìí ni kó ṣe ṣe ibi yìí, báyìí ni kó ṣe ṣe to oun. Nípasẹ̀ rẹ̀, mo máa mọ nǹkan tí mò ń ṣe dáadáa sí i, ìyẹn nípa ti graphic design. Nípa ṣíṣe iṣẹ́ ọ̀fẹ́, tó bá ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ẹni kan tí wọ́n bá fẹ́ràn rẹ̀, wọ́n lè sọ wípé ìwọ gan-an ni àwọn fẹ́ kí o máa bá wọn ṣiṣẹ́ láti ìgbà yẹn lọ, wọ́n á sì máa máa san owó fún ẹni náà. So bẹ́ẹ̀ ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo dẹ̀ tun wá máa rọ àwọn ènìyàn tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ síi n ṣe iṣẹ́ kan tàbí ikejì wípé kí wọ́n gbìyànjú kí wọ́n máa ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní ẹ̀kọ́ kan. Torí tí wọ́n bá ṣe iṣẹ́ ọ̀fẹ́, ó máa mú wọn ní experience sí i, ó sì tun lè mú pípé kí client kó sọ wípé ìwọ gan-an ni mo fẹ́ máa bá ṣiṣẹ́, mo dẹ̀ máa san owó dáradára fún ẹ. Ọ̀nà gidi ni láti le ní experience àti láti le máa mọ àwọn ènìyàn àti company dáradára. Iṣẹ́ ọ̀fẹ́ iṣẹ́ gidi ni. Ó máa mú yàn dàgbà sí i, ó sì máa mú èèyàn kọ́ ẹ̀kọ́ sí i.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, ó ṣe díẹ̀ ó tó méjì sí mẹ́ta. Lára àwọn ìmọ̀ tí mo fẹ́ kọ́, ìkíni web design. Ikeji, bí wọ́n ṣe ń build application fún Android àti iPhone. Ikẹta pẹ̀lúpẹ̀lú, òun ni bí wọ́n ṣe ń design, bí wọ́n ṣe ń ṣe graphic design. Àkọ́kọ́ tí mo kọ́kọ́ dárúkọ, ìyẹn ni web design. Òun ni ó ṣe kókó tó ṣe pàtàkì jù tí àwọn ènìyàn ń lò gidi torí àwọn èrò wọ́n ti ń lo ẹ̀rọ ayélujára, bí wọ́n sì ṣe ń lo ẹ̀rọ ayélujára náà, oríṣiríṣi website ni wọ́n máa ń lọ ní ojoojúmọ́. Ìmọ̀ láti lè ṣe website, láti lè design website ó ṣe pàtàkì torí láìsí ìmọ̀ website designing, gbogbo àwọn website tí ènìyàn ń lọ lójojúmọ́ kò ní ṣe é wọ̀, kò ní ní ìtumọ̀, kò ní ṣe é rí dáadáa. O ni ètò láti kọ́ web design, òun ló ṣe wà ní ọkàn mi. Ikeji tí mo tún dárúkọ, ìyẹn ni tún jẹ́ bí wọ́n ṣe ń ṣe application fún Android àti fún iPhone. Gbogbo wa là ń lo fóònù, oríṣiríṣi application ló sì wà ní orí fóònù wa. Tí àwọn ènìyàn ò bá develop àwọn application yìí, kò sí bí a ṣe máa lò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn website ló sì wà wà tí ó ní application. Àwọn application mìíràn wà tí ó wà lórí Android ṣùgbọ́n kò sí ní orí iPhone. Tí mo bá mọ bí wọ́n ṣe ń ṣe application Android àbí ti iPhone, màá le máa mọ bí mo ṣe máa build application kọ̀ọ̀kan fún àwọn website oríṣiríṣi táwọn ènìyàn lè máa lò ní orí fóònù wọn. Ikẹta ló sì jẹ́ graphic design. Graphic design ni ó ṣe pàtàkì gidi gaaán ni. Bí ìgbà tí ṣọ́ọ̀ṣì bá fẹ́ ṣe ìkéde tàbí tí school bá ní ayẹyẹ, ètò ìgbéyàwó oríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Graphic design ṣe pàtàkì gan-an. Àwọn ìwé tí wọ́n máa há, àwọn nǹkan tí wọ́n máa ń fún ni, gbogbo rẹ̀ ló nílò graphic design ní ara. Ìdí nìyí tí mo fi fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe graphic design gidi gan-an ni torí wípé ó jẹ́ ǹkan tó wúlò. Àwọn ìmọ̀ tuntun mẹ́ta tí mo fẹ́ kọ́ nìyẹn. Ìkíni web designing, ikeji Android and iPhone application, ikẹta sì jẹ́ graphic design.

Ìgbéyàwó tí mo ṣe kẹ́yìn, ó jẹ́ eléyi tó dùn tó lárinrin tó tún ní àpọ́nlé pẹ̀lú. Ìgbéyàwó náà ó wá láàárín ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tí a jọ lọ sí ilé ìwé ẹ̀kọ́ gíga papọ̀. Ó sì ṣe ìgbéyàwó pẹ̀lú ọ̀rẹ́ mi kan náà tí a jọ lọ sí ilé lẹ́ṣìn papọ̀. Ìgbéyàwó náà jẹ́ ìgbéyàwó titi àwọn ológun, ìyẹn military, military wedding ni wọ́n ṣe. Ni ọjọ́ Friday, wọ́n kọ́kọ́ ṣe engagement ní orí field secondary school wa tí a lọ, ìyẹn Òyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Nígbà tó wá di ọjọ́ Saturday, ní dédé aago mẹ́sàn láàárọ̀ ni wọ́n ti lọ sí ilé ìjọsìn fún ìgbéyàwó ní inú ilé ìjọsìn. Ìgbà tí pásítọ̀ tí ó so wọ́n pọ̀ tán, wọ́n bu ọwọ́ lu ìwé, wọ́n saini certificate wọn. Bí wọ́n ṣe ṣetán ni olúkálùkù lọ sí ojú agbo, ìyẹn reception níbi tí jíjẹ mímu àti ọ̀pọ̀lọpọ̀ ijó ti wáyé.